Omi tí mo máa ń mu lójoojúmọ́, ó pọ̀ gan, ó tó lítà mẹ́wàá lójúmọ́ kan. Bẹ́ẹ̀ni omi tí mo máa ń mu pọ̀ gan lójúmọ́ kan.

Mo fẹ́ràn matimatiisi mo dẹ̀ fẹ́ràn quadratic equation n nu mathematics. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan. Ó jẹ́ ẹ̀kọ́ ní mo nífẹ̀ẹ́ sí jùlọ n nú gbogbo ẹ̀kọ́.

Torí kò kí ń ṣe ọ̀rọ̀ rí ahun lásán fún mi, àdéhùn ni, àdéhùn màmá jẹ. Torí náà èmi kì í gbàgbé àdéhùn mi, ó máa ń wà lọ́kàn mí ní gbògbò ìgbà. Bò ti rí nìyẹn.

Ó mọ ekítíkéte mi, mo sì fẹ́ràn iyán, iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí àti ẹran ìgbẹ́, ẹhẹ́n, ẹran ìgbẹ́ tó má tó tó tó pátásẹ́nu.

Tọ́lọ́run bá ṣe mí dáadáa bí mo ṣe fẹ́, mo máa fún Olúwa àfikún àfi lé gan paapaa. Torí bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, mi ò, mi ò lo ṣíṣe kankan. Kò sí ise kankan, kò sí osise kankan nísìnyí. But ti bá ní, mo máa sèé.

Mo máa ń búra wọn oníbàárà lórí ẹ̀rọ ayélujára wọn. Ibi ta ti máa ń bá ra wa sọ̀rọ̀ ni lórí ẹ̀rọ ayélujára, mo lè, mo lè pè wọ́n lórí ẹ̀rọ ayélujára. Wọ́n lè kàn sí mi fúnra wọn, mo lè kàn sí wọn fúnra mi.

Mo ní ìmọ̀ nípa bí a ṣe ń tún ẹ̀rọ ayélujára ṣe. Mò ń tún wọn ṣe, mo ní ìmọ̀ láti ṣe ẹ̀rọ ayélujára tí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Nǹkan iṣẹ́ tí mo kọ́ nìyẹn, tí mo ṣe dára nínú rẹ̀.

Irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́ orin àsìkò, òun lọ n, òun lọ n pè ní hip hop, orin àsìkò. Ó máa ń fún mi ní ìdùnnú.

Èmi jẹ́ ẹni tó ní ìtẹríba gan. Mó máa ń kí àwọn èèyàn pẹ̀lú ìfẹ́. Mó kí máa ń kí àwọn èèyàn pẹ̀lú ìtẹríba gidi gàn. Mo fẹ́ràn kíkí. Mó máa ń yára láti kí èèyàn jú bá àwọn èèyàn má ṣe ń kí èmi lọ.

Mo fẹ́ran eré sísá, mo máa ń sáré nígbà tó bá yẹ kí n sáré. Mi ò kí n sáré nígbàtí wọ́n ò bá lé mi, ṣùgbọ́n mo fẹ́ràn láti sáré ní arọ̀ kutú nígbà mi láti lè jẹ́ kára mí jí pípé.

Mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn tí a bá ra mi báka. Ṣùgbọ́n mo ti ń rìn nípasẹ̀ láti kí mo lè má ṣe gbé iṣẹ́ mi lọ sókè òkun. Kíni wù mí kí n tu fi ètò iṣẹ́ mi sí i? Kò lé gbòòrò.

Mi ò ní ẹranko ọ̀sìn, ìgbà tí mo kéré mo fẹ́ràn láti sin adìẹ, adìẹ Greek, kò ní ṣe adìẹ ìbílẹ̀, adìẹ Greek. Mo fẹ́ràn láti máa sọ àti ẹran kékeré.

Mo fẹ́ràn alẹ́, ìrọ̀lẹ́ mọ́ alẹ́ àti ooru. Ọwọ́ igbà yẹn ni ìdákẹ́ jẹ́jẹ́ máa ń wà. Gbogbo iwe tó bá kà máa wọrí ẹ. Gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ fo orí ẹ rò ó máa ríro, ó máa wọ orí ẹ.

Bẹ́ẹ̀ni, mo ní àwòrán lára. Mo ní àwòrán tó sọ nípa, nípa àwa èèyàn aláwọ̀ dúdú, tó sọ nípa ìtàn wa nípa ìtàn wa. Mo ní, mo ní lára, mo ní tó àwòrán méjì, mo ní kan tó sọ nípa ìfẹ́.

Àwọn Yorùbá ń pín ǹkan kan ní ìfaradà. Ìfaradà ni. Mo ní, mo ní ìfaradà, mo ní ìfaradà gan. Ìgbà tó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ owó, ọ̀rọ̀ owó là ń sọ. Má faradà ni. Owó ṣáà tí wọlé.

N kò fẹ́ràn ìpè fídíò rárá torí mó ṣẹ̀ṣẹ̀ máa ma wà bí mó máa gbé camera fóònù rẹ sí, ṣé mo máa wà bí tó máà N kò nífẹ̀ẹ́ rẹ̀ rárá, n kò ún ṣe, n kò ún ṣe, n kò nífẹ̀ẹ́ rẹ̀

Mo máa ń lo fóònù mi lóòrèkóòrè, òrèkóòrè ni mo máa ń lo fóònù mi, ọwọ́ mi ló máa ń wà. Mi ò ní nǹkan tí mo ṣe ju kí màá mú fóònù mi dání lọ ẹ̀rọ amóhùnmáwòrán, kí n mú dání ní gbogbo ìgbà.

Mo ní ìmọ́tótó gan. Kẹ́ kin ṣàpèjú ara mi bẹ́yẹn. Mo máa ń ṣe ìmọ́tótó o. Èkáná irun orí gbogbo ni mo máa ń ṣe. Èkáná mi máa ń funfun. Ṣé? Síbẹ̀ ni kò ń dọ̀tí, mo máa ń kó lóòrèkóòrè. Mo sì tún máa ń fá pẹ̀lú ifá èékáná.

Mo fẹ́ràn ọjọ́ ajẹ́. Pápá jù lọ nítorí orúkọ rẹ̀, ọjọ́ ajẹ́. Mo fẹ́ràn ọjọ́ ajẹ́. Mo fẹ́ràn àìkú náà. Mo fẹ́ràn ọjọ́ àìkú náà.

Ojú ìrè òun ṣe nnkan tó dà, ṣùgbọ́n ó dára tí o baa jẹ́ pé ẹni náà ni wọ́n lòó fún. Ti won be ṣẹ ju ẹ̀hẹ̀, ṣùgbọ́n ojú ìrè ò n ṣe nnkan tó dára. Lọ́dọ̀ ti tèmi ó, n kò mọ tí tẹ̀lòmi ó, kò dára.

Kristẹni pọ́nńbélé ni mí, Kristẹni pọ́nńbélé ni àwọn òbí tó bí mi. Ilé Kristẹni ni wọ́n bí mi sí. N kò sì ní lọ sí ilé isẹ̀mbayé. N kò lè foríbalẹ̀ fún òrìṣà kankan. Ọmọ Ọlọ́run ni mí, n kò lè foríbalẹ̀ fún òrìṣà kankan. Ọmọ onígbàgbọ́ ni mi, ilé ìgbàgbọ́ ni wọ́n bí mi sí.

Kí ni mo máa ń jẹ ní ọ̀sán? Kí ni mo máa ń jẹ ní ọ̀sán? Mọ máa ń mú gàrí àti ẹ̀wà. Ṣùgbọ́n kò ní ṣe ní ọ̀sán ojoojúmọ́ ọ. Bóyá lọ́jọ́ kejì, mò lè ṣe rice. A really ni oúnjẹ púpọ̀ naa ni Nàìjíríà.

Ṣé o máa ń jẹ gọ̀mù? N kò njẹ́ gọ̀mù o. N kò ti è mọ́ nkán tó ń jẹ́ gọ̀mù gan. N jẹ́ gọ̀mù o. Boya ti ń bá mọ orúkọ mi fún-ún, mò lè mọ̀ bọ̀, ṣùgbọ́n mi ń jẹ́ gọ̀mù. N kò n jẹ́ gọ̀mù.

Ṣé orí máa ń fọ́ ọ? Kò sí ènìyàn tó wà láyé tó óri o kì ń fọ́ ọ. Orí ń fọ́ mi gẹ́gẹ́ bí o ṣe ń fọ́ gbogbo ènìyàn tó kù náà ni. Kò kọjá àfaradà. Ìwọ òun kò ní ààrùn orí fífọ́. Ẹ̀fọ́rí tùlú àbí kí lán tí ń pè, n kò ní ìyẹn.

Ìgbá mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? O nígbà tó yẹ kó gbà ní tòótọ́ ṣùgbọ́n kò sí gbà kò gbà tí kò lè gbà. O lè gbà wákàtí mẹ́ta, o lè gbà wákàtí mẹ́rin tí mó máa fi jẹ oúnjẹ mìíràn. Ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ pé ìgbà tó máa gbà tí mó máa fi jẹ́ tán ni iṣẹ́ ojú pérése ni.

Ṣé o ní àgbàlá òjò? Mi ò ní àgbàlá òjò. Àgbàlá kékeré ni mo wà. Kọ́lorun ṣàá ní mi. Kọ́ ranmilọ́wọ́. Mi ò ní àgbàlá òjò. Òwun mi kí n ni?

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Mi ò ní nọ́mbà orílẹ̀ o. Olúwà a ṣanu orílẹ̀ mi ni o, Nàìjíríà. Wọn ò tọ́júu, àwọn tó jẹ́ àwọn ọmọ ìlú, wọ́n ò tọ́jú wọn. Gbé gbogbo máa fi, o ní nọ́mbà kan tó jẹ́ nọ́mbà orílẹ̀ o.

Ṣé WiFi rẹ yàrá tó? Ó yára kò kọjá ńǹkan tí mo lè sọ pé mo fẹ́ máa ṣàròyé le lorí ṣùgbọ́n kò tó, kò tó. Ó yẹ kó yára jù báun lọ.

Kí ni ìgbádùn rẹ̀? Àh! Ìgbádùn mi ni ọtí wáìnì o. Ọtí ẹlẹ́rìndòdò. Mo ní ìfẹ́ ọtí wáìnì gán torí mi kò ń fa sìgá, n kò dẹ̀ ń fagbó.

Ṣé o jẹ́ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo máa ń jí láàárọ̀ kùtùkùtù. Láti nkan bí aago mẹ́fà mo sì dìde lórí ibùsùn mi. O ti mọ̀ mi lára, mo máa ń jí nìyẹn ní gbogbo ìgbà.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún church ní. Ìfẹ́ atọ́kun àwọn tó ti gbọ́rọ̀ Olúwa ni ìkójọpọ̀ àwọn tó ní ìbẹ̀rù Ọlọ́run. Èrú àjọ̀dún tí mó nífẹ̀ẹ́.

A! Máa lọ, ó wù mí, ibi tí ó wù mí kí n lọ sí ìsinmi, àwọn arábu ni o, ìlú arábu ni o. Ọ̀dà awọn ni Dubai. Mo fẹ́ràn Dubai láti lọ ṣe ìsinmi níbẹ̀. Ó wù mí púpọ̀, mo gbàdúrà kó wẹ́lẹ́ dá.

Oṣù wo ni a bí o? Oṣù kẹrin inú ọdún ni. Oṣù April. Oṣù ta bí mi ni yẹn. Oṣù, oṣù tí mo wá sáyé ní yẹn. Oṣù kẹrin inú ọdún.

Ó wù mí láti mọ̀ nípa ìjìnlẹ̀ kọ̀ǹpútà. Mo fẹ́ mọ̀ nípa ẹ̀rọ ayélujára náà. Mo fẹ́ mọ̀ bí mo ṣe lè jókòó láti kọ́ nǹkan tó ń kọ jádé bẹ̀yẹ̀n láti fi ṣe. Mo fẹ́ mọ̀ ṣe.

Mo ń, eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ jùlọ, mo nífẹ̀ẹ́ bọ́ọ̀lù gbígbá. Mo sì tún nífẹ̀ẹ́ eré sísá náà. Mo fẹ́ran eré sísá gan ni o. Ó ti e to nígbà tí mo kéré. Mo ṣá yáti. Mo sáré o.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? À, máa pín orí òjòrí, ibí òjù ibí. Baṣẹ bẹ́rú lábọmọ̀, mo màá pín dọ́gba dọ́gba ni.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìrọ̀lẹ́, mo sì fẹ́ràn òwúrọ̀ pẹ̀lú. Bíbélì ni ohun gbogbo káṣá máa dupẹ́. Beeni.

Ṣé o máa ń di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ ni mo máa ń di ọjà àbọ̀ tí mo bá wà nínú ọkọ̀. Ọjà àbọ̀. Bẹ́ẹ̀ ni, àbọ̀ jẹ́ ǹkan tó máa ń jẹ́ kí inú ará ilé dùn. Àwọn ará ilé tí èèyàn fi sílé nígbà tí èèyàn ń lọ sí ìrìnàjò. So ò ṣe kókó fún mi gẹ́gẹ́ bí ọkùnrin olórí ilé láti, láti di ọjà àbọ̀ bọ̀ fún àwọn ará ilé?

Ṣé o máa ń fi ipara ṣára? Ipara ṣe kókó gan-an ní ara omo ènìyàn. Mo máa ń fi ipara ṣára o. Torí náà, n màá nlo, n màá nlo Vaseline. A mára dán, a mára jọ̀lọ̀. Mo máa ń lo dáadáa ní gbogbo ìgbà lórè kóòrè. Ti bá ṣe ń wẹ̀ tán báyìí, mo máa lọ fi ipara ṣára mi lọ́wọ́ kan ni.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Mo máa ń dáhùn fóònù níbi iṣẹ́ pẹ̀lú ìrẹlẹ̀. Nítorí oníbàárà làwọn tó ń pè wọlé. Mo máa ń dáhùn fóònù pẹ̀lú ìrẹlẹ̀. Ìrẹlẹ̀ tó péye ni mo máa ń lò.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó mi? Àwọn, àwọn nǹkan tó wà nínú àpò owó mi, ID card, owó, pàápàá jùlọ ẹ̀rọ ta fi ń gba owó tí àwọn eleyinbo pè ní ATM.

Èso wo mo fẹ́ràn jù? Èso wo ni mo fẹ́ràn jẹ ju? Èso tí mo fẹ́ràn láti máa jẹ ni èso máńgò. Mo like rẹ̀ púpọ̀ àti ọsàn, àgbálùmọ́

Kí ni mo máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀? Mo fẹ́ràn láti jókòó síwájú ìta, kí n gba atẹ́gùn, kí n dè wo ojú ọ̀run láti lè fi rọ aro jilẹ̀ nípa ayé. N kò fẹ́ràn wàhálà.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́? Mo máa ń pa àwọn fáìlì mi mọ́ lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn kí àwọn fáìlì mi kí wọ́n wà lójú kan papọ̀. Lójú kan kó má lè sí ìdààmú tí bá ń wá wọn káàkiri, kí má lè máa dára mi láàmú tí bá ń wá wọn. Ojú kan ló máa wà.

Nígbà wo ni o má ń se ìmọ́tótó ilé rẹ? Mo má ń se ìmọ́tótó ilé mi lóòrèkóòrè nígbàkúgbà. Nígbàkúgbà tí mo bá rí nǹkan tí mo rí pé kò jẹ́ kó wà níbẹ̀, mo ma se ìmọ́tótó ilé mi lẹ́sẹ̀kẹsẹ̀. Ìmọ́tótó jẹ́ mí lógún. Wàá pa ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó àyíká.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ gbígbẹ́ sókè? Mi ò tí ì bá àwọn ènìyàn sọ̀rọ̀ rìí lórí ẹ̀rọ gbígbẹ́ sókè o. Mi ò tí ì lo ẹ̀rọ gbígbẹ́ sókè rí. N kò lè pa á rankọ sí ohun ṣe o.

Àwọn wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àwọn ẹbí mi, mo fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi, mo fẹ́ràn àwọn tó wà láyíká mi, mo fẹ́ràn ìyàwó àfẹ́sọ́nà mi, mo fẹ́ràn àwọn èèyàn mi, àwọn ojúlùmọ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mi ò kórira ẹnì kankan.

Ṣé o máa ń wọ ìborùn? Mi ò kí ń wọ ìborùn. Ọkùnrin ni mí, ọkùnrin ò kí ń wọ ìborùn ní Nàìjíríà. Àgágá ní ilẹ̀ Yorùbá, mi ò kí ń wọ ìborùn. Obìnrin ló ń wọ ìborùn. Obìnrin ló máa ń fi ìborùn bo irun mọ́ ọrùn.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Mi ò kí ń ṣàìsàn o. Bẹ́ẹ̀ sì ni ara ò kí ń ro mí, ẹ̀dọ̀ ò kì ń dùn mí. Mi ò ní orúkọ, mi ò sì forúkọ sílẹ̀ ní ilé ìdárayá kankan. Mi ò ní orúkọ, mi forúkọ sílẹ̀, un kò kí ń ṣàìsàn.

Ṣé o máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Mo máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì o. Ayé ti di ayé ti lújá ara wọn, ayé ti lajú. A ti wà láyé dígítà báyìí o. Máa ń rà lórí íńtánẹ́ẹ̀tì, o máa ń rọrùn, ó rọrùn láti rà.

Ṣé o ti lu etí rẹ? Mo lu etí mi méjèèjì ni mo ti lu. Ó ti pẹ́ tí mo ti lu etí mi o. Ó ti lé lọ́dún mẹ́wàá tí mo ti lu etí méjèèjì. Ọkùnrin sì ni mí ṣùgbọ́n oge tí mò ń fẹ́ràn ni. Oge tí mò ń fẹ́ràn, tí mò ń nífẹ̀ẹ́ gidi gan ni etí lílu. Láti kékeré mo ti nífẹ̀ẹ́ rẹ̀

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, a bèèrè ọ̀nà o kì í ṣìnà gẹ́gẹ́ bí Yorùbá ṣe sọ. Yorùbá ní a bèèrè ọ̀nà kì í ṣìnà. Mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, ọ̀nà tí mi o bá mọ̀, mo máa ń bèèrè kí ó dẹ̀ sí ǹkan tó burú ninu ẹ.

Ṣé o fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? N kò, mi ò fẹ́ran àwọn ìpàdé lórí fóònù torí ó léwu. Èèyàn mẹ́ni tí èèyàn fẹ́ pàdé lórí fóònù yẹn, èèyàn mọ̀ orú nkan tó lè ṣe, èèyàn mọ̀ orú nkan burúkú tó lè ṣe, rú ìjàmbá tó lè ṣe fún èèyàn. Torí náà, mi ò ní fẹ ìpàdé orí fóònù.

Ṣé o tí lé ẹnìkàn kúrò ní ìṣé rí? Mi ò lè ẹni kànkàn kúrò ní ibi ìṣeré o, tórí èmi gàn an fún rà mì gàn ó tí da iṣẹ́ kọ̀ọ̀kan sílẹ̀. Mo ṣe é wójú ọlọ́run ni. Ṣùgbọ́n èèyàn kaàn ti lé mi kúrò ní ìṣè rí láìṣe pé mó ṣe nǹkàn kàn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ó ti pẹ́, ọjọ́ ti pẹ́ tí mo ti lọ sí ibi orin. Orí fóònù ni mo ti máa ń gbọ́ orin tí mò ń gbọ́ o. Mi ò lọ sí ibi orin, mi ò lọ sí-- orí fóònù mo ti fẹ́ràn kí n máa gbọ́ orin, orin tó dùn jùlọ orí fóònù mo ti lè gbọ́ o, bẹ́ẹ̀ ni o.

Nígbà wo ni o máa rẹ epo fún ọkọ̀ rẹ? Mo máa ra epo sínú ọkọ̀ mi nígbà tí epo bá ti lọlẹ̀ nínú rẹ̀. Ìgbà tí mo ma rẹ epo sínú ọkọ̀ mi nìyẹn. Àbí ìgbà ti ówo bá pọ̀ lọwo mi, mo kàn le ra epo tó pọ̀ tó ní iye kí n kàn ra ṣe sílẹ̀ kó kàn wà níbẹ̀.

Mo ti, mo ti, ṣe o ti ní irungbọ̀n? Mo ti ní irungbọ̀n tó pọ̀ dáadáa, irungbọ̀n tó, tó ní, tó níye bẹ́ẹ̀ni. Mo ní irungbọ̀n, mo ti fẹ́ wọ ọgbọ̀n ọdún, nínú oṣù mẹ́ta nisìnyi máa wọ ọgbọ̀n ọdún. Mo ní irungbọ̀n.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Mo máa ń jẹ ìrẹsì, tá won oloyinbo ń pè ní rice. Ìrẹsì ni mo máa ń jẹ lówuro àti àtà díndín. Ṣùgbọ́n tí bá ní ọbẹ̀ nílé tẹ́lẹ̀, ọbẹ̀ tí mọ́ ṣe, mo lè jẹ ẹ̀bà torí mo nífẹ̀ẹ́ ẹ̀bà gan. Mo fẹ́ràn ẹ̀bà ní jíjẹ gan.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Iṣẹ́ àti ìgbésí ayé, ọ̀rọ̀ méjì ni, ṣùgbọ́n láti jẹ́ ọkùnrin kò n ṣe ǹkan tó rọrùn, eyan máa ń mọ́ tó máa ṣe ṣe rẹ̀ e naa ni. Mo máa ń ṣe tó bá yẹ kí n ṣe na.

Ìgbà mélòó ni, ìgbà mélòó lo máa ń ṣe àyẹ̀wò ìmeelí rẹ? A! N ò lè parọ́ o. Mi ò tíì ṣe rí o. Ṣùgbọ́n mo lérò pé mo wà pa. Mo lérò pé mo wà dáadáa. Nítorí mi ò ní ṣàìsàn. Mi ò tí ì ṣàìsàn rí. Kò n ṣẹ́ irọ̀ ni mo ń pa ọ. Oòtọ́ ni mo ń sọ.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró dè ńǹkan? Mo ní ìrẹlẹ gan, mo kọ máa jókòó síbẹ̀ pẹ̀lú irẹ́lẹ̀, pẹ̀lú sùúrù títí tí ǹkan náà máa fi dé bá mi bẹ́ẹ̀. Mo máa ń ṣe ṣe láyé mi nìyẹn. Ó dẹ̀, ó dẹ̀ ń yege fún mi bẹ́ẹ̀

Ṣé o mọ̀ bí a ti ń péja? À, mi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀ bá ṣe ń péja o. Mi ò mọ̀ bí wọn ṣe peja. Mi ò lè parọ́ o. Mi ò ní mọ́ kankan bá ija pípa.

Óúnjẹ wo ló fẹ́ lò mọ̀ bí a ti ń se dáadáa? Óúnjẹ tí mo mọ̀ bá ṣe ń ṣe dáadáa, ọbẹ̀ ẹ̀gúsí, iyán gígún, ìrẹsì, àti ata díndín, ẹ̀fọ́ rírò. Àwọn óúnjẹ tí mo mọ̀ se nìyẹn pẹ̀lúpẹ̀lú pọ́kùnrin ni mìí ó.

Nígbà wo lo kẹ́yìn sunkún, ìgbà tí mo kẹ́yìn sunkún, ó ti lé lọ́dún kẹjọ tí mo ti sunkún kẹ́yìn. Lati ìgbà yẹn, Olúwa o jẹ́ kí n rọran ẹkún. Ọlọ́run o jẹ́ kí n rọran òṣe. Lati ìgbà yẹn mi ò sunkún kankan. Ọpẹ́ ẹni fọ̀lọ́run, ẹkún o n ṣe ǹkan gidi.

Ṣé o máa ń ṣe yoga? Mo máa ń ṣe yoga níwọ̀nba tí mo mọ̀, torí mi ò ní ìmọ̀ nípa yoga púpọ̀. Ṣùgbọ́n mo máa ń ṣe yoga, mo máa ń ṣe ìdárayá ní àràárọ̀ kùtù tí n bá ti jí kúrò lórí ibùsùn. Ó máa ń jẹ́ kí n pèye.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Kò sí ǹkankan, ko sí nǹkan ki nkan tó máa se àwọn fáìlì mi lórí cloud ti n ba fi síbẹ̀. Ó tún ma fún mi ní àǹfààní àti ráyè wọ̀bẹ́ lẹ́ní, nigbàkúgbà tí mo bá ráyè.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ ẹ? Bẹ́ẹ̀ ni, ó ṣe kókó láti ṣe ìwádìí alábàáṣiṣẹ́pọ̀ ènìyàn láti ní ìdájú tó péye nípa ẹni tí yàn bá ṣiṣẹ́. Nítorí a kò bá nnkan tó ṣe é dá kí yàn ṣe ìwádìí alábàáṣiṣẹ́pọ̀ ènìyàn ni yen.

Báwo ni o ṣe máa ń ṣètò òwò iṣẹ́? Ètò owó iṣẹ́ ó ṣe kókó. Ètò ẹ̀, èèyàn gbọ́dọ̀ ti ṣètò ẹ̀ sílẹ̀ kó tó di pé ó di ìgbà tí ẹyan máa nílò rẹ̀. Ètò ti gbọ́dọ̀ ṣáájú kó tó di lílò.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? A! Bẹ́ẹ̀ni, mo ní ìgbàgbọ́ nínú à ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, toba jẹ́ àtọwọ́dọ́wọ́ ní ìní ẹṣin Kristẹni. Ìgbàgbọ́, mo ní ìgbàgbọ́ nínú ẹ̀ dáadáa, mo ní ìgbàgbọ́ nínú ẹ̀.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Máa ń tọrọ àforíjì lóòrèkóòrè tí bá, ti ba ri pé nǹkan tí mo ṣe kù díẹ̀ káàtò. Mo máa ń rí i dájú pé mo tọrọ àforíjì. Bẹ́ẹ̀ ni, màá ń tọrọ àforíjì lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lọ́wọ́ ẹbí, lọ́wọ́ ará. Mi yọ èèyàn kankan sílẹ̀

Ṣé o maa sùn ní ọ̀sán? Mo fẹ́ràn ọrùn ọ̀sán gidi gan. Ore ọrùn ọ̀sán ń ṣe àǹfààní tó péye fún ara. Kò jẹ́ kínyàn dúbúlẹ̀ àìsàn. Mo nífẹ̀ orùn ọ̀sán gidi gan.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? À, èmi kò nífẹ̀ẹ́ ice cream, mo ò fẹ́ràn ice cream. Ó ti máa ń dùn jù, adùn ṣúgà ni kò jẹ́ kí n nífẹ̀ẹ́ ice cream. Ice cream máa ń dùn mi ni, mi ò, mi ò fẹ́ràn rẹ̀. Rárá, ẹ, ǹkan kíkan tó bá ti dùn jù, n kò ṣe àǹfààní fún ara, àpẹẹrẹ ni ice cream.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Gbogbo oúnjẹ ni mo fẹ́ràn, kò sí oúnjẹ tí mo ń kórira, gbogbo oúnjẹ ni mo nífẹ̀ẹ́. Mo fẹ́ràn gbogbo oúnjẹ, mi ò kórira oúnjẹ kankan, àti pé ìkórira gan kì í ṣàìsàn, ìkórira kò kí ń ṣàìsàn.

Báwo ni o máa ń gba ọwọ́ lọ́wọ́ èèyàn? Tí mo ṣe ń gba ọwọ́ lọ́wọ́ èèyàn pẹ̀lú tẹríba ni, kò le yẹn, ẹni tí ó bá jù mí lọ, màá tẹríba ná ọwọ́ fún un, màá dè gba ọwọ́ lọ́wọ́ ẹ̀. Itumo e ni pé wọ́n bọ́ o lọ́wọ́ ló ń jẹ́ beé ìbọra ẹni lọ́wọ́, òhun ni owọ́ gbígbà. Ǹkan ti o túnmo sì niyẹn, bẹ́ẹ̀ni.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Máa ń lo àkókò tó péye pẹ̀lú àwọn ẹbí mi nígbà kúgbà táyé bá yọ sílẹ̀ láti wà pẹ̀lú wọn, torí kò kí n ṣe ojoojúmọ́ la máa ń ríra wa so. Ó jẹ́ kó jẹ́ pé gbogbo igba kúgbà ta bá tí ríra, a gbọdọ̀ jọ lọ ìgbà tó péye pẹ̀lú ara wa.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà mi ni ọgbọ̀n ìṣẹ́jú. Tóríbii tí mò ń gbé kò jìnnà sí ibi iṣẹ́ mi. Gbọ̀n e gbẹ́, ọgbọ̀n ìṣẹ́jú ló máa ń gbà mi láti, láti dé ibi iṣẹ́ mi.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Mo ma ń wo ojú àwòrán tí n bá wà ní ilé fún odidi ọjọ́ kan, gbogbo ìgbà tí n bá kọjá tí bá rí i ni mo ma ń wò ó, kí í ṣe pe o n'ígbà kan pàtó tí mo ma ń wò yàtọ̀ sí arókútù.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Mo ma ń fọ ọwọ́ ní gbogbo ìgbà tí ń bá rí pé ọwọ́ mi ti dọ̀tí, àbí tí mo rí pé mo fọwọ́ di ǹkan tí kò jẹ́ kí n fọwọ́ dì mú, mo máa fọwọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀. Láti ara ìmọ̀tótó tí mo kọ́ láta ìyá mi nìyẹn.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Mo láìké ètò, mo láìké gbogbo ǹkan kó wà létòlètò, torí náà mo máà ń fi ǹkan, màá ń fètò ṣe ǹkan. Bá jẹ́ kí n ṣe ń ní, mi kan kin ṣe ǹkan bùrùbúrù.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ̀? Mo mọ ìtumọ̀ orúkọ mi, orúkọ mi ni Tobiloba. Olúwa Tobiloba. Olúwa lágbára, agbára Olúwa pọ̀ itumo e niyen. Olúwatóbi. Hmm.

Báwo ni o se máa ń tọ́jú ara rẹ? Mo ma wọ, mo ma wọ aṣọ tó dá, mo ma jẹun tó da sí ara mi, mo dẹ̀ máa wẹ̀ lóore kóòrè, màá wẹ̀ nígbà tío bàyẹ́ kí n wẹ̀. Mo se máa ń tójú ara mi ní yen tí mo dẹ̀ fi ń ṣẹ̀ aisan.

Àkókò mélòó ni o máa ń lo fi, o máa ń lo sùn? Mo máa ń sùn wákàtí mẹ́jọ, orun wákàtí mẹ́jọ ni mo máa ń sùn. Óye àkókò tí mo máa fi ń sùn nìyẹn. Wákàtí mẹ́jọ.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ lọ́sìn gbogbo ìgbà táa ṣọ́ọ̀ mi bá ti dọ̀tí. Ìgbogbo ìgbà tí n bá ri pé oyé kí n fọ aṣọ, mo máa ń fọ aṣọ. O le jẹ́ láàrọ̀, o le jẹ́ lọ́sàn án, o le jẹ́ lálẹ́, torí mo rí ẹ. Mo ní ẹ̀rọ̀ afọṣọ, ẹ̀rọ̀ tó fi ń fọ aṣọ mo ní.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀? Mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀. Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀, pẹ̀lú ìfẹ́, pẹ̀lú ìrẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ ni, màá ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú níyen.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtà gbangba? Èmi jẹ́ ènìyàn tó máa ń tijú lọ́pọ̀lọpọ̀, sóò mi ò nífẹ̀ẹ rẹ̀. Wọ́n, mi ò nífẹ̀ẹ iṣẹ́ ìtà gbangba.

Ṣé o ti beèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ? Mio ti ṣe irú ǹkan báyẹn rí torí mo lérò pé wọn ò ní fúnmi lésì, ǹkan tí mii ń ti ǹkan tí mio ṣe bèerè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ rí nìyẹn.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Mi ò mọ àmì ìràwọ̀ mi o. Awon obí mi òun ṣe gbogbo nkan bẹ́ẹ̀ yẹn. Wọn ò sọ kankan fún mi nípa àmì ìràwọ̀ mi, mi ò lérò pé wọ́n wò ó rí. Àwọn fún àwọn kan ò mọ̀. Mi ò mọ kankan npa àmì ìràwọ̀.

Ṣé o máa ń rántí àlá rẹ? Ó ti ṣe díẹ̀ tí mo ti rántí àlá mi, bó ti lè jẹ́ pé ó máa ń banú mi já bó mi ò rántí àlá. Àti bí ọmọ onígbàgbọ́ tí mo jẹ́ àti onílébàgbẹ́ tí mo ti wá kò jẹ́ kí n lè ma máa rántí àlá, ó yẹ́ kí n lè gbàdúrà lòdì sí i.

Ṣé o mọ àwọn ará adùúgbò rẹ dáadáa? Mi ò mọ àwọn ará adùúgbò mi dáadáa o. Àwọn aládùúgbò mi ò ǹṣẹ̀ àwọn tí máa ń bá dọ̀wẹ̀ kẹ̀, àwọn tí wọ́n á ti máa ń bá ṣeré rara. Mo fẹ́ràn kí n máa lọ kí n máa bọ̀ jẹ́jẹ́

Ṣé o máa ń pa owó pamọ́? Mo fẹ́ràn àpapamọ́ gan. Mo máa ń gba owó pamọ́ sínú ilé ifowópamọ́ lójoojúmọ́. Mo máa ń pa owó pamọ́ sínú ilé. Mo máa ń pa owó pamọ́ sán wo èyàn. Mo ń pa owó pamọ́ ní gbogbo ìgbà.

Wákàtí mélòó ni o máa ń gbo ojú bojú lojoojúmọ́? N kò kí ń lo wákàtí kankan, kò tó nǹkan ta ń lo wákàtí sí. Ìṣẹ́jú pẹ́rẹ́sẹ́ ti tó mi láti fi wojú mi ojojúmọ́. Ọkùnrin ni mí, ọkùnrin ò ń ṣàṣejù.

Báwo ni ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn ṣe ń rí? Ó máa ń le gan, bó ti jẹ́ pe owu ni ó kẹ́yìn. Ó máa ń le ṣùgbọ́n èèyàn máa wá, to máa ṣe ṣe dáadáa náà ni, ikàń tó ń jẹ́ iṣẹ́ nìyẹn.

Ṣé o máa ń fì tura rí? Mi kì n fì tura rí o. Mi ò mọ̀ n pa gbogbo àwọn nǹkan bẹ́yẹ̀n. Ò kí ń fì tura rí. Ó máa ń rùn jù. Orun ẹ máa ń kan mi lómi nu. Kì í lè jẹ́ kí n fì.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù, akoko ọdún Kérésì, akoko ọdún Kérésìmesì. Ọdún tí mo nífẹ̀ẹ́ jù jùlọ, oun nìyẹn. Látì ìgbà tí mo ti wà ni omo kékeré. Mo ti láì kí akoko ọdún Kérésì torí Kristẹni ni mi. Ó jẹ́ kí n ní ìfẹ́ sí Kérésìmesì gan.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Mi ò fẹ́ràn láti máa lọ sí etíkun, nítorí mi ò mọ̀ bótí ń jẹ́ etíkun. Àmọ́n tó bá jẹ́ wípé etí òkun, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun, etí òkun. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára lọ́pọ̀lọpọ̀. Mo máa ń gbọ́ orọ̀ lẹ́ ekan, ekan péré. Mo ti gbọ́ gbo ọ̀rọ̀ tí oye kí n gbọ́. Bẹ́ẹ̀ni etí mi dára lọ́pọ̀lọpọ̀ tí ó jẹ pe mo mọ̀ ọro gbọ́.

Ẹgbẹ́ eré ìdárayá wo lo fẹ́ràn? Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá Chelsea. Mo fẹ́ràn Chelsea lọ́pọ̀lọpọ̀. Wọ́n máa ń mú orí mi wú, wọ́n máa ń mú mi jẹ́ kí ń gara pé a, mo nífẹ̀ẹ́ wọn.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọ̀kan Emi kò lè sọ nkankan nípa yẹn torí kò yé mi. Ìsọdọ̀tun. Mo ní nkankan nípa ẹ̀, mi o mọ̀ nípa ìsọdọ̀tun ọnkan.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn èèyàn? Mo fẹ́ràn ẹ̀bùn, ẹ̀bùn-un mọ́tò àti ẹ̀rọ ayélujára láti fún àwọn olólùfẹ́ mi. Àwọn ojúlùmọ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Nko kí n jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Àkínjọ́ ń lo àsìkò tó pọ̀ papọ̀. Lẹ́yìn kí n tà, kàn rà, kàn rà, kí n tà. Kí gbogbo ẹnikẹ́ni gba lé wọn lọ. Tí ọ bá ti yàtọ̀ sí yẹn, mi ò kí n ṣe. Mú kọ fẹ́ tája fún ó rà, kí èmi jẹ́ ó tà. Bó ṣe rí ni yẹ́n.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? A! Ehn, mo fẹ́ràn oúnjẹ tó láta dáadáa o. Oúnjẹ tó láta tó ta, tó ta rẹ́súrẹ́sú. Ó máa ń jẹ́ kí oriíì ọ̀kan balẹ̀. Ó máa ń jẹ́ kí èmi gùn. Bí àṣá Yorùbá, Yorùbá ní "Èmi tí ò jata, èmi yẹpẹrẹ ni". Mo, mo fẹ́ràn oúnjẹ tó láta dáadáa lọ́pọ̀lọpọ̀. Nńkan tí mo nífẹ̀ẹ́ jù lọ nìyen oúnjẹ aláta. Áláta rẹ́súrẹ́sú tó tún lépo. Hmm. Ṣùgbọ́n mo fẹ́ràn ata jùlọ. Mo fẹ́ràn ata nínú oúnjẹ. Oúnjẹ tí kò láta, ó máa ń tẹ́lẹ̀nu ni.

Ṣé o fẹ́ràn kíkọ orin? Mo fẹ́ràn orin kíkọ. Mo fẹ́ràn orin kíkọ. Mo, mo máa ń pa orin kíkọ. Orin, orin kíkọ máa ń munumidùn. Orin kíkọ máa ń mára mi yá. Yegeyege. Orin kíkọ máa ń jẹ́ kí n kí-- ó máa ń jẹ́ kó dàbí pé mò ń ṣeré ìdárayá. Orin, orin kíkọ jẹ́ ìdùnnú fún mi. Mo fẹ́ràn orin kíkọ. Mo sì ń wúwo tí màá ṣe le bẹ̀rẹ̀ orin, orin kíkọ síta. Káwọ́n lọ́lùfẹ́ mi máa bá mi gbọ́.

Báwo ni o máa ń ṣe, báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí ẹ? Ë mi ká ọjọ́ ìbí mi sí bákan náà, gbogbo gbogbo ọjọ́ ṣeri náà ni, kò sí i yàtọ̀. Mokan láìkí kí kan dáwà nú ilé pẹ̀lú olólùfẹ́ mi. Gbin ìṣe, gbìn ìsọ, gbìn ṣá, ṣe bákan. Mi n o mọ̀, kìn ṣá, ṣe bákan ṣá.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni tí àwọn customer bá ń ṣàròyé lórí nǹkan tí kò ní ìtúmọ̀, tí kò, tí kò ní ìtúmọ̀, tí kò jẹ́ kí eyan ṣe aròyé lé lórí. Ó máa ń kọ mí lomi inu, ó máa ń ta mí lára torí mi ò ní lè bínú sí wọn, mi ò ní lè bá wọn jà. Bẹ́ẹ̀ lo ṣe rí. Ǹkan tó fàá nìyẹn.

Ṣé owó tó ń gbà dára tó? Ṣé owó tó ń gbà dára tó? Owó tí mò ń gbà ò dára tó. Àtàárọ̀ ni màá ti wà níbẹ̀ báyìí, ṣì má tí ni màá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́. Ẹ jẹ́ kí gbogbo wákàtí, gbogbo ìṣẹ́jú tó jẹ́ kó kà, ẹ jẹ́ kó kà. Owó tí mò ń gbà ò dára tó.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? A! Mo rántí, mo rántí ìgbà ọmọdé mi tó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ tó máa ń jẹ́ gbà aimọ̀dí lówo àwọn ẹ̀gbọ́n mi. Látàrí, látàrí pé ìyá tó bí mi lọ́mọ ń fẹjọ́ mi sùn káàkiri lórí, lórí nǹkan tí mi ò ṣe. Látàrí iru nkan bẹ́ẹ̀ yen, ni mo ṣe máa ń jẹ́ gbà áimọ̀dí látọ̀dọ̀ àwọn tó yẹ kó, látọ̀dọ̀ àwọn tó yẹ kó nífẹ̀ẹ́ mi. Bo ṣe ri niyen ó.

Ṣé o má ń ṣiṣẹ́ láti ilé? Irú iṣẹ́ játi játi náà, se ko se ati ile náà ni eeyan tin se iru ránsẹ́ síbà. Àtẹ́ńkan, ẹ, àdí mọ́kan náà, ẹ ṣẹ kankan. À ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀, koko àdí igi ni ò.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Kò sí ìgbà tí èyàn ò lè bínú. Ṣé ìgbà kan wá tí èyàn ò lè bínú. Kò sí ìgbà tí èyàn ò lè bínú. Ìgbà kú gbàá nínú lè bíyan. Ǹkan tí èyàn ṣe ń jẹ èyàn nìyẹn, èyàn ẹ lẹ́ran ara ni wá. Inú lè bí wa ní ẹni tí.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Mi ò fẹ́ràn kí n máa pín oúnjẹ mi, mo fẹ́ràn kí n máa dá oúnjẹ mi jẹ. Mi kò fẹ́ ìdí lọ́wọ́, nítorí náà mi ò fẹ́ràn kí n máa pín oúnjẹ mi jẹ́, mo fẹ́ràn kí ma dá jẹ oúnjẹ mi. Bẹ́ẹ̀ni.

Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn ìmẹ́lì rẹ̀? Ẹ mi ò mọ ǹkan tó ń jẹ ìmẹ́lì yìí o. Mi ò rò bóyá mo gbọ́ irú ọ̀rọ̀ bẹ́yẹn rí o so mo máa kọjá lára ìbẹ̀rẹ̀ yìí.

Ṣé o ti lọ sí àgọ́ rì? Mi ò tíì lọ sí àgọ́ rì o. Ṣé o ti lọ sí àgọ́rì? Mi ò tí ì lọ sí àgọ́ rì. Ipejọpọ̀ àwọn ènìyàn tó pọ̀, mi ò tí ì lọ síbẹ̀ rí, ṣùgbọ́n o wunmi kì ń lọ.

Ṣé o mọ bí a tiń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí ase ń gun kẹ̀kẹ́. Àti kékeré ni mo ti kọ́ bí wọ́n ti ń gun kẹ̀kẹ́. Mo sì lè gùn títí dí ìsìn yìí.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, ó máa ń jẹ́ kí nǹkan rọ̀ mí lọ́rùn, ó máa ń jẹ́ kí nkankan tí mo bá fẹ́ ṣe kó yá kọ́mọ kọ́mọ. Nǹkan tí mo ṣe máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn nìyẹn.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Mo ṣẹ̀tì, mo pèsè ẹ̀rọ amúnijí àlàamú lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.

Nígbà wo ni o kẹ́yìn rìn àjò fún isẹ́? O ti tọ́dún mélòó, o ti tọ́dún mẹ́ta sẹ́yìn tí mo ti kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́ o. Àwọn iṣẹ́ tí mò ń gbà ìtòsí ìtòsí ló wà. So ọ̀ tí pé tí mo ti kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́, bó ti lè jẹ́ pé ọ́ wùmí kí n rìnrìn àjò fún iṣẹ́ mi.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà ìbílẹ̀ ni, bàtà ta ṣe, bàtà ta ṣe ní inú ìlú tanti bími, bàtà ìbílẹ̀ ni. Bàtà taṣe nílùú Ẹgba. N kò kí n wọ bàtà ìgbàlódé. Ó máa ń bàjẹ́ láìpẹ́, láì tọ́jọ́ ó sì bàjẹ́.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Ojoojúmọ́ óòrèkóòrè ni mo máa ń kọ́ nǹkan tuntun níbi iṣẹ́. Ojoojúmọ́ óòrèkóòrè ni mo fi ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. Torí ojoojúmọ́ ni ǹnkan tuntun ń wá, ǹnkan ìgbàlódé. Nítorí náà ojoojúmọ́ ni mo máa ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. Mo sì nífẹ̀ẹ́ sí i, inú mi dùn sí i. Mo nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀. Ó ń fún mi ní ìmọ̀ tuntun nígbàkúùgbà. Ó ń jẹ́ kí ìmọ̀ mi pọ̀ si. Ó ń jẹ́ kí ìmọ̀ mi gbòòrò. Mo nífẹ̀ẹ́ sí i. Bẹ́ẹ̀ni, ǹnkan tó ń dùn mọ̀ mi nínú ni, mo sì máa ma se lọ. Mi ò ní dáwọ́ dúró nígbà kankan. Mo fe máa kọ́ ǹnkan tuntun ní ibi iṣẹ́ mi ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni, ní gbogbo ìgbà. Ìfẹ́ mi ò rọ̀mọ́ torí ó dá mi lójú wípé tí mo bá ń kọ́ lọ bẹ́yẹn, mo máa ma fàwọn kọ́sítọ́mà, àwọn oníbàárà.

Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Iṣẹ́ àkànṣe jẹ́ iṣẹ́ tó gbọdọ̀ m'omu láya ọmọ ènìyàn, àgàgà ọmọ ọkùnrin. Itùmo m'omu láya omo ènìyàn ni pé ǹkan tó gbọdọ̀ ṣe kúkú tí ẹ̀ gbọdọ̀ mú ló kúkú dùn. Bẹ́ẹ̀ ni ohun ni iṣẹ́ àkànṣe. Torí náà mo máa ń yọ ààyè sílẹ̀ fún láti rí dájú wípé mo ṣiṣẹ́ náà bó ṣe tọ́ àti bó ṣe péye. Nígbà kú ìgbà mo dẹ̀ fẹ́ kó àwọn ọmọ mi bẹ́ẹ̀ náà láti máa ṣe bẹ́ẹ̀. Torí iṣẹ́ àkànṣe kò kín ń ṣe iṣẹ́ tí èèyàn máa ń fi tì sójú kan wípé bẹ́ẹ̀ mo máa padà wá bá, kò ń ṣe iṣẹ́ àpadàbọ̀ wá bá, bẹ́ẹ̀ ni.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Tí mo bá wà pẹ̀lú olólùfẹ́ mi àti àwọn àyànfẹ́ mi, àwọn èèyàn mi, àwọn ọ̀rẹ́ mi, tí a bá ń ṣe eré tá ń dọ̀wẹ̀ kẹ̀, ẹ̀rín máa jáde lẹ́nu mi, mo máa ń rẹ́rìn-ín síta. Torí àwọn olólùfẹ́ mi mo ń bá a ṣe. Àwọn tajọ́ fẹ́ra wa tọkàntọkàn. Ẹ̀rín máa ń pa mí torí mi ò kí ń bá àjòjì rẹ́rìn-ín. Ọ̀pọ̀ èèyàn ló dànù–lo dán, ọ̀pọ̀ aláǹgbà ló danù dé lẹ̀, a ò mọ̀ ǹ tí inú ń rún. Ọ̀pọ̀ ènìyàn ló máa ń fẹ́ eyín síyan, a ò mọ ẹni tó ń bínú sí yan. Torí náà àwọn ẹbí mi ló máa ń mú mi rẹ́rìn-ín àti àwọn èèyàn tí mo nífẹ̀ẹ́.

Ṣé o ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Bẹ́ẹ̀ni, n kò kí ń lè yára mọ́ wọn. Nítorí náà kò kí ń lè jẹ́ kí n sọ gbogbo ǹkan tó bá wà ní ọkàn mi. Tí mo ṣé mo máa wo ọ̀tún ni máa ma wò osí. Mi ò ní lè sọ gbogbo ǹkan tó wà lọ́ ọkàn mi jáde fún wọn.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjì rẹ? Ago, ago mẹ́fà àárọ̀ kùtù ni mo ṣe ètò agogo ìjì mi sí torí a ti lọ sí ibi iṣẹ́ mi.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo ní ìwé àkọsílẹ̀ tí mo fi ń kọ ohun kan tó bá yẹ. Gbogbo nnkan ni, gbogbo nnkan kan ni mo máa ṣe lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Torí náà mo ní ìwé tí mo ń kọ pẹ̀lú ọwọ́.

Ṣé o fẹ́ràn rin àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rin àtẹ̀gùn. Àtẹ̀gùn jẹ́ ǹkan tó dá, sí ara ọmọ ènìyàn. Só nítorí náà, mo fẹ́ràn rin àtẹ̀gùn. Bẹ́ẹ̀ni.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábáàṣiṣẹ́ pọ̀? Mo máa ń bèrè ìbéèrè tó jinlẹ̀ lọ́wọ́ wọn. Ibi tí wọ́n ti ṣiṣẹ́, ibi tí wọ́n ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ kí wọ́n tó wá sọ́dọ̀ mi, ǹkan tó gbó wọn kúrò níbẹ̀. Bo bá jẹ́ ǹkan tí mo lè faradà, mo máa gbà wọ́n síṣẹ́. Bo bá jẹ́ ǹkan tí mi ò lè fojú fo, mi ò ní ṣe, mi ò ní gbà wọ́n.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn láàláàáfíà torí mo ní àlàáfíà tó péye. Mo máa ń rìn ní àlàáfíà, mi ò ní ààrùn kankan lára. Ọkọ̀ mi balẹ̀, nítorí náà mo máa ń rìn láàlàáfíà.

Se eyin ma n fó. Bẹ́ẹ̀ni, eyín máa ń fọ́. Eyín gba ìtọ́jú tó péye. Ǹkan ẹlẹgẹ́ ni eyín. Ènìyàn gbọ́dọ̀ máa kẹ́ eyín gẹ́gẹ́ bi ojú. Eyín máa ń fọ́ gidigan. Eyín gba ìkẹ́, ó gba ìgbẹ́ gẹ́gẹ́

Irú ojú ọjọ́ wo lo fẹ́ràn jù? Mo fẹ́ràn ojú ọjọ́ tó ṣú tó dúdú. Ojú ọjọ́ tó yọ. Bí ìgbà tí ọjọ bá fẹ́ rọ̀. Irú ojú ọjọ́ tí mo nífẹ̀ẹ́ sí nìyẹn tí mo fẹ́ràn jù lọ.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sínú àpò ṣòkòtò tí mo wọ̀, kò kì í yà mí. Inú àpò ṣòkòtò tí mo bá wọ̀ ni kọ́kọ́rọ́ mi máa ń wà. Bẹ́ẹ̀ ni, ibi tó ti, ibi tí aabo lé ti bà níyẹn.

Nígbà wo ni o kẹ́yìn lórí dókítà? O tó jọ tó ti pẹ́ tí mo ti lọ rí dókítà o. Bá ti ri mi ò lè, mi ò lè ṣàìsàn. Lóòtítọ́ mó mọ̀ pé ó jẹ́ kí n lọ máa ṣàyẹ̀wò láìsí pẹ́ mo ṣàìsàn ṣùgbọ́n kò ṣe àsìkò fún mi. Ò wú n mi lọ́ bọ̀lọ̀ pọ̀ láti ṣàyẹ̀wò ṣùgbọ́n kó ṣe àsìkò.